Èmi ò fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀nbáyé, nítorí èmi ò kí ń ṣe ẹni tó nífẹ̀ẹ́ re, ṣẹ lọ sí ilé ìṣẹ̀nbáyé. Èmi ò kí ń ṣe aláwo, tàbí àwọn ẹni tó nífẹ̀ẹ́ sí ìṣẹ̀nbáyé.

Rárá o, èmi ò ní àwọn ẹ̀rọ ológbó nílé mi torí ní alákọ̀kọ́ èmi ò mọ nkan tó ń pè ní ẹ̀rọ ológbó. Nítorí náà kọ́ mo ní ẹ̀rọ, mò ò dẹ̀ mọ ẹni kankan tó ní ẹ̀rọ ológbó nílé òun tó máa fi jẹ́ kí mọ̀ pé bóyá ohun tí a ń pè ní ẹ̀rọ ẹlẹ́gbọ̀n rè.

Rárá o, èmi ò mọ̀ bí a ti ń fọn. Èmi ò mọ̀ ohun tí à ń pè ní fọn. Ìtùnú ọkọ̀, èmi ò mọ̀ bí a ti ń fọn, ṣùgbọ́n mo máa lérò láti bèrè ní ìtumọ̀ ohun tí à ń pè ní fọn.